Lákòókò, ìbéèrè ṣe o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè àwọn òyìnbó máa ń pè ní elevator. Bóyá ẹ̀rọ ìgbésókè elevator ni ẹ gbà lérò àbí ẹ̀rọ ìgbésókè ohùn, méjèèjì ni wọn ó ṣe àlàyé rẹ̀ ní ibi ìgbàsílẹ̀ yìí. Ká ní wípé ṣe mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè tí a mọ̀ sí elevator? Mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Bí ìgbà tí mo bá lọ sí ilé àbí ilé iṣẹ́ tí ó jẹ́ bí alájà tó pọ̀, ká bẹ̀rẹ̀ láti bi pé bóyá ilé tá n sọ yìí àbí ilé iṣẹ́ tí à ń sọ yìí ó jẹ́ ilé alájà bi mẹ́jọ àbí bí alájà mẹ́wàá. Mo fẹ́ràn rẹ̀ torí wípé yóò mú ìrìn mi, yóò mú yá. Ká ní wípé mo fẹ́ rìn ni, yóò mú ìn inira àbí ìpara wá fún mi ni. Ká ní mo bá fẹ́ rìn ilé tó bá jẹ́ bí alájà mẹ́jọ àbí bí alájà mẹ́wàá, ẹ̀rọ ìgbésókè yìí ó dá púpọ̀. Ó máa dín ìrìn kù, yóò mú ìpalára, yóò dinkú. Ó sì máa ń jẹ́ kí ìrìn tí èèyàn bá fẹ́ rìn níbi bẹ́ẹ̀ yóò jẹ́ kí ó yá dáadáa. Ká wá ní wípé ẹ̀rọ ìgbóhùnsókè bá ni ìbéèrè yìí bá ń bèèrè lọ́wọ́ mi ni, wọn ó sọ wípé mo fẹ́ràn púpọ̀ láti lo ẹ̀rọ tí máa ń gbé òhùnsókè. Ẹ̀rọ ìgbóhùnsókè yii jẹ́ àwọn ìrìnṣẹ́ tó jẹ́ wípé tí èèyàn bá lò ó, yóò jẹ́ kí àwọn tó wà ní jìnnà jìnnà sí ìyàn, yóò jẹ́ kí wọ́n gbọ́ ohun tí olúwa rẹ̀ ń sọ dáadáa. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, nígbà tí mo wà ní ilé ìwé, mo jẹ́, mo jẹ́ olórí kílàsì mi. Tí mo bá fẹ́ bá àwọn akẹgbẹ́ mi sọ̀rọ̀, mo fẹ́ràn láti máa lò ó. Nítorí wípé tí mo bá lò ó, yóò din ìparíwọ sókè mi, yóò dinkú, yóò dinkú púpọ̀, yóò dinkú. Àwọn tí sì ń bẹ ní ẹ̀yìn tá ń bẹ ní jìnnà jìnnà sí mi, wọn ó gbọ́ nǹkan tí mò ń sọ yekéé-yekèé. Nítorí ìdí èyí, mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbóhùnsókè. Ká ní wípé ohun tí ìbéèrè yìí ń bèèrè lọ́wọ́ mi nu. Ní ìparí, ká ní wípé ẹ̀rọ ìgbénisókè, nípa wípé gẹ́gẹ́ bí elevator bá ni wọ́n bá ń bèèrè ni, ẹ̀rọ tó dá púpọ̀ ni. Torí wípé ẹ̀rọ tó máa ń mú ìrìn yá tí èèyàn bá fẹ́ rìn, ìrìn, in tí a mọ̀ ní staircase, in ń ta a mọ̀ ní staircase. Àwọn ni Yorùbá ń pè ní, bí àgàsọ̀. Kì í ṣe àgàsọ̀ onígi, àmọ́ àgàsọ̀ náà ni a sì pè é. Ó ti wà tipẹ́tipẹ́. Ó wà láti ìlú òkèèrè. Ó wà ní ilẹ̀ wa níbí yìí. Nílẹ̀ yìí náà, kódà tó bá jẹ́ wípé ilé alága méjì ni, ẹ̀rọ, ìgbénisókè tí à ń sọ yìí, ẹ̀rọ tó dá ni. Torí wípé àwọn àgbàlagbà gan, ó wúlò fún wọn. Tí wọ́n bá lò ó, kò ní jẹ́ kí wọ́n ṣe wàhálà láti lè dé ibi tí wọ́n ń lọ ní ibi ilé tí wọ́n fẹ́ gùn, àbí ká ní wípé ibi ilé ìṣiṣẹ́ ni. Ẹ̀rọ ìgbésókè yìí ó wà káàkiri. Ó wà ní ilé, ó wà ní ilé ìtajà, ó wà ní ilé, ilé ìfowópamọ́. Ó wà ní ilé ìlera tí a mọ̀ sí hospital. Nítorí náà pẹ̀lú ìdí èyí, ìbéèrè ṣe mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè? Mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Nítorí wípé kò sẹ́ni tó fẹ́ wàhálà. Wàhálà táa sì ń wò yìí, ó kò ń ṣe ohun tí ó dáa fún ara ọmọ ènìyàn.